Mi ò kìí fi ìdáàbòbò ọ̀rùn sí ara. Ìdí ni wípé iṣẹ́ tí mò ń ṣe, iṣẹ́ inú ilé ni, iṣẹ́ inú ọ́fíìsì ni, mi ò kí fi bẹ́ẹ̀ lọ ṣità debí pé òórùn ọ̀ pá mi tí máa fi lò ìdáàbòbò ọ̀rùn àti wípé tí mo bá ń jáde lọ, mo máa ń mú dání nítorí tí òórùn náà bá fẹ́ pọ̀jù. Ẹlẹ́ẹ̀kẹ́ ìtà sí ni wípé mi ò kí ṣe ẹnìkan tí ó mọ̀ ọ́n sábà ní fílíìsì ọ̀rùn díbẹ̀. Mi ò kí sábà ní fílíìsì ọ̀rùn debẹ̀ àti pé àdúgbò tí mo wà, òórùn náà ò fi bẹ́ẹ̀ ní rà jù dé bí pé kí n wá mú ìdáàbòbò ọ̀rùn dání tàbí kí n mú tàbí kí n lò. Ohun tí n bá sábà fi lò máa wọ aṣọ tó bá fẹ́lẹ́fẹ́lẹ́ tó lè fún mi ní àǹfààní láti má ní má mọ̀ bí òórùn náà bó ṣe ní agbára sí. Fún ìdí èyí, inkí sábà lo ìdáàbòbò ọ̀rùn tí má bá sì lò, màá kan mú dání ni nítorí ibi tí mò ń lọ ó ṣe é ṣe kí òórùn náà pọ̀jù tàbí kó má bá mi ní ara mú.

Ní òwúrọ̀, mo máa ń jí ní dédé aago mẹ́rin òwúrọ̀ torí mo ní ọ̀pọ̀lọpọ̀ nǹkan ní àtiṣe. Tí mo bá jí, màá kọ́kọ́ jókòó fún bí isẹ́ju márùn-ún sí mẹ́wàá. Tí mo bá wá ti jókòó, màá dìde, màá lọ re, tọ̀ iyùn ni pé màá lọ re fún sáré. Tí mo bá ku o ńbẹ, màá sàdúà. Tí n bá ti ṣàdúrà tán, mo wá bẹ̀rẹ̀ àwọn iṣẹ́ òwúrọ̀ mi láti ṣe nítorí kí wọ́n ba à pẹ́ fún iṣẹ́ tí mo fẹ́, kí mọ ba à pẹ́ fún ìbí iṣẹ́ níní lọ. Fún ìdí èyí, mo máa ń sábà jí ní aago mẹ́rin nítorí màá dáná nǹkan tí màá jẹ, ǹkan ara jẹ kò kí n se ǹkan tó da. Ó sì máa gbọ́n owó lọ ní ọwọ́ èèyàn. Bí mo mábn jí ní aago mẹ́rin òwúrọ̀, mbá ṣi ti jí, màá jókòó fún ṣẹ́jú márùn-ún sí mẹ́wàá kí n tó lọ sí ilé ìgbọ̀nsẹ̀, kí n tó wá ṣàdúrà, kí n tó wá máa mú àwọn isẹ́ òwúrọ̀ mi ṣe lẹ́yọ̀ kọọkan nítorí kí ń má ba à ṣépẹ́ fún ìbí iṣẹ́.

Mo máa ń rin ìrìn àjò mi lọ sí ibi iṣẹ́ pẹ̀lú nǹkan ìrìnsẹ̀, ìgbà mí ó lè jẹ́ public transport, e lé tí ó jẹ́ ìrìnsẹ̀ gbogbogbò àti pẹ̀lú mọ́tò ọ̀kadà, ǹkan ti omáa ń sábà gbé mi nù. Torí mi tí ì ní nǹkan ìrìnsẹ̀ titèmi èyí tí ṣe ọkọ̀ tàbí ọ̀kadà. Fún ìdí èyí, mo máa ń gba ọkọ̀ àti ọ̀kadà láti gbé mi nù. Mo sì máa ń rìn nígbà mi nítitorí ilé iṣẹ́ kò jìnà sí ilé púpọ̀. Èkejì ọ̀rẹ́ mi kan náà sì wà, e le tí a jọ ń ṣe iṣẹ́ do àjọ sisẹ́ ńbí kan náà, ṣùgbọ́n ilé ibi iṣẹ́ wa kò jìnà sí ra wọn, so ó máa wá fún mi ni, ó máa wá ń gbé mi láti ilé nígbà mi tí a bá ti ń lọ sí ibi iṣẹ́

Bẹ́ẹ̀ni mo máa ń ronú kí n tó sùn o. Mo máa ń ronú dáadáa kí n tó sùn. Mo máa ń rò pé tọ̀ báwo ni mo ti fẹ́ lo, kí ni nǹkan tí mo fẹ́ ṣe lọ́la, màá ṣe ètò ara mi kalẹ̀ láti alẹ́. Báwo ni màá se sé, ọ̀nà wo ni màá gbé gbà, kí ni nǹkan tí mo fẹ́ kọ́kọ ṣe, níbo ni mo fẹ́ yà sí, níbo ni mo fẹ́ lọ, ta ni mo ti ní appointment pẹ̀lú ẹ̀, wi pe a jọ se nǹkan, ta ni mo ti níba sọ̀rọ̀, ta ni mo ṣàdéhùn fún pé mo ń bọ̀ wá rí, ta ni mo ṣàdéhùn fún pé kó jẹ ká pàdé níbí kan. So fún ìdí èyí, mo máa ń ronú tí mo bá fẹ́ sùn. Ó sì mọ̀ n jẹ́ nǹkan tó máa n tètè jí mi ní àárọ̀ ọjọ́ kejì kí n lè bá mọ̀ nǹkan tó kàn tí mo fẹ́ ṣe.

Bẹ́ẹ̀ni, mo máa ń kojú àwọn ìṣòro níbi iṣẹ́. Oríṣiríṣi ìṣòro sì ni a máa ń kojú ní ibi iṣẹ́. Ìṣòro látara àwọn tí a ń bá ṣiṣẹ́, ìṣòro látara àwọn alábàárà wa, ìṣòro látara àti ọ̀dọ̀ àwọn alájo sisẹ iṣẹ́ wa, ìṣòro láti ọ̀dọ̀ àwọn ọ̀rẹ́ àti ìṣòro láti ọ̀dọ̀ adarí ilé iṣẹ́. So oríṣiríṣi ìṣòro ni a máa ń kojú ní ibi iṣẹ́

Bẹ́ẹ̀ni, mo mọ ṣíṣe ju wákàtí lọ. Nígbà mí mo mọ n sisẹ́ wákàtí mẹ́fà, nígbà mí mo mọ n isẹ́ wákàtí méje, nígbà mí mo mọ n iṣẹ́ wákàtí mẹ́wàá. Èèyàn ní ojúmọ́, ó wà lórí bí àwọn customer wa tàbí bí iṣẹ́ bá ṣe pọ̀ nílẹ̀ síi. Tó i tí isẹ́ bá pọ̀ n lẹ̀ tí mo bá ṣetọ́dọ̀ mi tán, bí n kí n lè dáwọ́ duó. Mo ní láti kún àwọn èèyàn mi lọ́wọ́, ká jọ ṣiṣẹ́ náà kó lè yá ká tètè kúrò n bẹ̀. Fún ìdí èyí, mo mọ n se iṣẹ́ ju tọdọ mi lọ. Sì mọ ẹ ṣiṣẹ́ ju wákàtí lọ. Eleyi tó si rọ̀ mi lọ́rùn, tó i ti mó bá ń ṣiṣẹ́ yi, inú mi mọ ń dùn, ara mi mọ ń yá gágá, kò kí n jẹ́ kó rẹ́ mi.

Àjọ̀dún tí mo fẹ́ràn jù ni àjọ̀dún ọdún iléyá. Ilé yìí tí àwọn Mùsùlùmí máa ń ṣe tí wọ́n bá lọ sí Mẹ́kà àti Medinà, tí wọ́n bá darí dé, tí wọ́n pa ẹran àgbò ńlá ńlá, òun ni àjọ̀dún tí mo fẹ́ràn yìí tí ó sì máa ń mú inú mi dùn nítorí àwọn èèyàn máa pọ̀ ládùn, àwọn èèyàn máa pọ̀ n lé, gbogbo wa tá ti ri ra wa tipẹ́ gbogbo wa lá'ríra wa, á yọ̀ mọ́ ra wa. Inú wa o dùn, gbogbo ọ̀rọ̀ tá bá fẹ́ sọ, a á ráyè sọ. Gbogbo àwọn tó je pé tọ̀ booya ọdún mẹ́rin márùn-ún láti rí ra wa, a tun jọ sọ̀rọ̀ papọ̀. Nítorí ó máa ń mú ọ̀pọ̀lọpọ̀ wà, ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyan, orẹ̀, ará àdúgbò, àwọn ọmọ elẹ́bí, ó máa ń mú wa so papọ̀. Ọmọjé káríra wa. So fún idi èyí, àjọ̀dún ọdún iléyá òun ni mo fẹ́ràn jù.

Bẹ́ẹ̀ni, WiFi mi yára tó, ó yára láti kọ̀nẹ́ẹ̀tì, ó yára fún data ṣíṣe, ó yára tí mo bá n lo, kò kí di iṣẹ́ mi lọ́wọ́. Tí mo bá n lo WiFi, iṣẹ́ mi máa ń lọ gerege, kò sí ǹkan kan tó máa ń dí mi lọ́wọ́. Àmọ́ gbà mí ẹ tí mo bá n lo data díréẹ̀tì, ó máa ń hang tó pé nẹ́tíwọ̀ọ̀kì mi ṣe segèsegẹ̀. Ṣùgbọ́n tí mo bá n lo WiFi, ó jẹ́ kó rọ̀ mí lọ́rùn láti ṣe, ó sì máa ń jẹ́ kí iṣẹ́ mi ya fáfá.

Mo máa ń ṣe ìbáṣepọ̀ mi pẹ̀lú àwọn alábàáṣiṣẹ́ pọ̀ mi pẹ̀lú inú kan àti òtítọ́. Nítorí mo sì máa ń yàgò fún ọ̀rọ̀ ìyin ni ṣíṣọ láti máa bá wọn jókòó sọ̀rọ̀ papọ̀, torí àti máa bá wọn jókòó sọ̀rọ̀ papọ̀ la ti máa fa àrífin, la ti máa fi ọ̀rọ̀ tí kò jọ tẹ eeyan kan máa fi lọ, kan máa fi lọ̀ mí. Ṣùgbọ́n tí mo bá ti ṣiṣẹ́ mi tán, màá yàgò bóyá kí n gba ilé mi lọ tàbí kí n wá ǹnkan mi ṣe. Ṣùgbọ́n kí n wá bá wọn jókó papọ̀, mm-mm, ì ń fẹ́ ọ̀rọ̀ tó lè fa gbọ́n mi sí omi ò tó láàrín wa. Tho mo bá wọn ní ìrẹ́pọ̀ tó ṣe dáadáa, á ṣiṣẹ́ wa pẹ̀lú inú kan, á bá wa fìfẹ́ lò, á ṣàwàdà, ṣùgbọ́n àwàdà tó lè mú ǹnkan mi tó lè mú ǹnkan mi wà, èmi kì í bá wọn ṣe.

Rárá o, mi ò tí rìn pẹ̀lú ọkọ̀ ojú omi rí. A ya fi ọkọ̀ ojú ọ̀nà, ọkọ̀ orí ilẹ̀ àti ọkọ̀ ojú irin. Ọkọ̀ ojú òfuurufú náà mi ò tí rìn rí, pẹ̀lú ọkọ̀ ojú omi, mi ò tí rìn rí rárá. Nítorí ẹrú máa ń bà mí tí mo bá ti fẹ́ gun ọkọ̀ ojú omi.

Mo máa ń rí dájú pé ọjà mi dára pẹ̀lú síse òtítọ́, ṣíṣe alámójútó rẹ̀ dáadáa, ṣíṣe nǹkan tó yẹ ṣe. Nítorí tí mo bá ṣe tí kò bá dára, eléyìí yóò fa ìfàsẹ́yìn àwọn customer, eléyìí yóò ti o sì ṣe àkóbá fún ìlọ̀ itẹ̀síwájú ọjà mi. Nítorí rẹ̀, mo ṣe máa ń ṣe kí ọjà mi kó se dáradára, látara ṣíṣe ìtọ́jú rẹ̀ dáadáa. Ohun tó yẹ kí n fi si, ì fi si, ǹkan tí ò yẹ kí n fi si, in ní fi si. Bó ti yẹ kó kúnto àti bí ò ti yẹ kó kúnto, gbogbo ẹ ni máa mójú tó.

Ohun mímu tí mo fẹ́ràn jù náà ni omi. Omi náà ni ohun mímu tí mo fẹ́ràn jù. Ohun mímu elékèji tí mo tún fẹ́ràn jù lẹ́yìn rẹ̀ ni ògì. Ògì ni ǹkan ohun mímu tí mo tún fẹ́ràn jù lẹ́yìn omi. Omi ni ǹkan ohun mímu tí ó, tẹ́ èèyàn bá mu omi, omi a máa ń fún èèyàn ní àlàáfíà, kò ní jẹ́ kó rẹ́ yẹn. Tí èèyàn bá mu omi gbogbo tí bá ń bẹ nínú ààra e àgọ́ ara èèyàn tó bá ń dá yàn láàmú, èèyàn ó tọ́ dàna. Omi sì í, omi kì í jẹ́ kí àìsàn kó sọdọ́ sí èèyàn lára. Omi o sì í kì í fa ẹ̀yìn ríro, kò kí fa jẹ̀dí, kò kí ń jẹ́ kí ara èèyàn tete gbó. Ó sì máa jẹ́ kí eegun èèyàn le dáadáa. Ìdí nìyí tí mo fi yan omi láàyò tó jẹ́ ǹkan ohun mímu tí mo fẹ́ràn jù. Àti wípé gbogbo ǹkan tó bá ti ní ṣúgà, mo máa ń yàgò fún un nítorí ìlera àgọ́ ara mi. Omi mímu ni ǹkan tí mo fẹ́ràn jù.

Ah! Mi ò lá àlá burúkú o. Ọlọ́run jẹ́ kí n lá àlá burúkú. Tí n bá ṣẹ̀ṣì lá àlá burúkú, màá yé tẹ̀ṣàdúà sí. Ọlọ́run sì bá mi mú kúrò. Mi n ṣe rantí ìgbà tí mo lá àlá burúkú gan. To mi kì í lá àlá burúkú. Mi lá àlá burúkú rárá àti rárá. Mi sì lè rantí ìgbà tí mo sọ pé bo ya mọ lá àlá burúkú. Alágan, mo ti lá àlá gan níìsín, ó ti pẹ́. Mi n ṣeẹ rantí ọjọ́ tí mo lá àlá kẹ́yìn. Ìran tí rárá pé à, ọjọ́ báyìí ni mo lá àlá kẹ́yìn o. Ìran tí rárá àti rárá. Ìran tí rárá àti rárá ni ìmo igbà tí mo lá àlá burúkú.

Nǹkan tí mo máa ń ṣe ní ìgbà tí mo bá ń sín ni pé màá wá, màá mú pépà ilé tí àwọn olóyún ń póni tíṣù, màá fi bo imú mi kí n mó bá mọ́ sín sí awọn èèyàn ní ara tóri kí èèyàn má sín sí ẹ̀yan lára kódà. Tí mo bá de ti ṣin tán, màá mú kinni pépà náà, màá ju sínú ilé ilẹ̀, màá sì tún mú kinni pépà yẹn, màá mú i mi, màá fi fọ́ imú minù dáadáa tó kódà kí èèyàn máa sín sí ẹ̀yin ní ara. Ọlọ́run o fẹ́, àbúko sì ni ó ń kàn sí ènìyàn.